Lára àwọn ohun tí mo máa ń sọ nígbà tí mo bá fẹ́ tu ènìyàn nínú, òun ni kí n kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run fi bọ́ ẹni yẹn. Nítorí mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run borí ohun gbogbo, a sì maa tuni nínú. Nítorí náà, mo máa ń kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣáájú. Lẹ́yìn èyí, màá rí dájú wípé wọn sọ ohun tí ó tún lè fi kún ǹkan tó ń ṣe ẹni yẹn tàbí ọ̀rọ̀ èyí tó lè dún ẹni náà. Màá rí dájú wípé mo yẹra fún sísọ ọ́. Tí mbá sì ṣe gbogbo èyí tán, mọ dájú pé pẹ̀lú àtìlẹ́yìn Olúwa, ọ̀rọ̀ náà yóò ṣiṣẹ́ fún ẹni náà.